Ènìyàn dí ó ran yóò wo gbè mi o po gan. Ó pọ̀ débi wi pé èmi gan o mo púpọ̀ nù won nítorí pé èmi jẹ́ ẹnìkan tí kì í sábà jáde. Èmi, èmi kì í sábà jáde. Torí ìdí èyí, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ èéyàn púpọ̀. Yàtọ̀ fẹ́yìn, àwọn tí mo mọ̀ ní àdúgbò mi, wọ́n sì pọ̀ díẹ̀ náà. Gbogbo àwọn ará inú ilé mi ni mo mọ̀. Àwọn èyí ó sì máa ń lọ ibi ogún ẹ̀yàn. Ní àdúgbò mi náà, mo mọ̀ àwọn kọ̀ọ̀kan tó súmọ́ tó sì pàtàkì jù lọ. Àwọn tí wọ́n ń ta ọjà tó jẹ́ ohun tí ẹnu ń jẹ, ohun tí a fi ń dáná. Mo mọ̀ gbogbo àwọn èyí náà nítorí pé a máa ń-- kárakáta a máa ń lọ ní àárín wọn. N tó jẹ́ kí n mọ̀ àwọn tí ó sì súnmọ́ díẹ̀ amo tí kì í se tòsí ni wọ́n ń gbé náà. Àmọ́ ẹni tí ó bá ṣe pé kò ta ohun tí mò ń bu kátà sí, ọ̀ṣu máa kí n mọ̀ mọ́ kó dà. Kí ó máa wà ní tòsí ọ̀dọ̀ mi. Àmọ́ ẹni tí àwọn mìí wa tó si jẹ pé wọ́n ń ta ǹkan, kì í sì pé mo máa bá wọn rajà, ṣùgbọ́n mo mọ̀ wọ́n látàrí wipé mo máa ń rí wọ́n gbogbo ìgbà. Àwọn tí mo máa ń rí gbogbo ìgbà yìí, wọ́n wà nínú àwọn tí mo dá mọ̀ dáadáa, tí mo sì, tí mo sì máa ń kí wọn lọ́pọ̀lọpọ̀ igbá lóòrèkóòrè.

Bí iṣẹ́ bá pọ̀, nti emi mọ̀ ń kọ́kọ́ ṣe ni pé màá kọ́kọ́ ṣètò bí mo ṣe fẹ́ ṣe àwọn ohun kan tí mo fẹ́ ṣe, màá kọ́ sílẹ̀. Àwọn ohun tí mo fẹ́ ṣe tí mo kọ sílẹ̀ yìí, màá wa kọ́ ní ikọ pé báwo ni wọ́n ṣe ò ṣe pàtàkì tó, báwo ni wọ́n ṣe, báwo ni wọ́n ṣe ní ìtumọ̀ sí, bẹ́ẹ̀ náà ni màá ṣe tò wọ́n. Èyí tí ó bá ṣe kókó jù tó jẹ́ pé òun ni mò kọ́kọ́ nílò, òun ni mo bùkátà sí jù nni màá kọ́kọ́ kọ́ sókè. Màá wa tò lọ bẹ́ẹ̀ títí tí ó fi dórí èyí tó jẹ́ pé tí n bá ṣe kò sí ǹkan kan tí yóò tẹ̀ yin wá, kò sí láìfì n bẹ́ẹ̀. Báyìí ni mo se máa ń kọ́kọ́ se ètò àwọn ǹkan tí mo bá fẹ́ ṣe nígbà tí iṣẹ́ náà bá pọ̀. Débi wípé tí n bá ní kí ǹkan jókòó, ki ǹkan máa ṣe. Nígbà tí ilẹ̀ ò bá fi sú, maa kan rí wípé gbogbo ǹkan tí mo ṣe kò ní ìtumọ̀. Kí ǹkan rí wípé èyí tí, èyí tí ṣe, eh, kókó iṣẹ́ dáadáa, hin sì tí, hin sì tí rí ǹkan kan dì mú ní àṣeyọrí fún ọjọ́ náà. Eléyìí máa ń wọ́pọ̀, ní man sábà ṣẹlẹ̀ débi wípé i máa ń ṣe àkóbá fún ìlọsíwájú in sì máa ń ṣe àkóbá fún àti ní ìgbéga nínú ìṣe ayé. Torí ìdí ẹyí, ó ṣe pàtàkì púpọ̀ fún èèyàn láti máa ṣètò bóò ni mo ṣe fẹ́ ṣe ǹkan, kí eyan ó sì máa yanàná rẹ̀ l'ẹyokọ̀ọ̀kan kó má ba à ṣe àkóbá fún ìlọsíwájú ẹ̀dá. Nígbà tí èèyàn ò bá rí kókó iṣẹ́ tí èèyàn fẹ́ ṣe, nígbà náà a máa ń fa èyí tí èèyàn ò fi ní rí kókó ǹkan kan tí èèyàn fi àkókò èèyàn ṣe.

Bẹ́ẹ̀ni, èmi máa ń pe àwọn oníbàárà tuntun torí pé, àwọn oníbàárà tuntun wọ́n ṣe pàtàkì púpọ̀. Nígbà tí èèyàn kan bá kọ́kọ́, fún ìgbà àkọ́kọ́ tó wá bá yín ra ọjà, tàbí tí ó wá fún iṣẹ́ tẹ̀ ń ṣe pé kí ẹ bá òun ṣe àwọn iṣẹ́ kan. Nti ti o maa n fa ti onibara fi maa n padà wa oun ni òjú wípé nígbà tí èèyàn bá ṣe iṣẹ́ èyí tí ó tẹ́ ẹni náà lọ́rùn, ó ṣe pàtàkì, ó ní dandan kí ẹni náà kó tún, kó tún padà wá pé òun tún fẹ́ iru nǹkan báyi tàbí àwọn nǹkan mìíràn. Níwọn gbà tí ó ti ní àgbẹkẹle lórí ẹ̀yàn tó sì ti nígbagbọ pé ẹni yìí ò, yóò ṣe ohun tí òun fẹ́, yóò sì ṣe dáadáa. Wàyọ́, ó wá ṣe pàtàkì púpọ̀ wípé, iru àwọn oníbàárà báyìí, èèyàn máa ń dìwọ́n mú, èyan o sì ni jẹ́ kí wọ́n o lọ. Láàtáàri wípé èèyàn ó máa gbìyànjú láti máa pè wọ́n. Èmi gẹ́gẹ́ bí ẹnikan, èmi máa ń pe àwọn èèyàn yìí, maa sì mọ wò wẹ́yín wọn wò pé, bó ní o. Ni paapaa julọ àwọn to ba se wípé mo ba ti ri tipẹ, maa gbìyànjú. O mọ́ tó ọjọ́ mẹ́ta bàbá alágbájá, mọ́ tó ọjọ́ mẹ́ta ìyá alágbájá, se ò sì ti àríyín o. Oh! Ní ìgbà tí èèyàn bá ṣe báyìí, yóò tún jẹ́ kí ọkàn àwọn ènìyàn yìí kó tún fà sí ọ̀dọ̀ èèyàn dáadáa. Wọn ò sì, wọ́n ò sì buyì kún èèyàn, wọ́n sì pọn èèyàn lé e wípé, ah! Inú ọ́ dùn wípé, ah! Alágbájá mọ́, wẹ́yín àwọn wò. Bí ó bá di ọjọ́ mii, yóò yà sí wọn lésẹ̀ láti tún padà wá bá èèyàn, àti láti, láti wá ra n tí èèyàn ń tà. Ṣùgbọ́n tí èèyàn ò bá mọ̀ sí dáadáa pẹ̀lú àwọn èèyàn yìí, o lè ṣàkóbá fún ìlọsíwájú iṣẹ́ èèyàn.

Aṣọ fífọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí a bá fẹ́ fọ aṣọ, àbùkátà sí omi, omi jẹ́ ǹkan àkọ́kọ́ tí a gbọdọ̀ kọ́kọ́ wá. Ó rí láìsí omi, kò sí bí a sì fẹ́ fọ aṣọ. Elékèjì, àbùkátà fún ọṣẹ láti fi fọ aṣọ. Láìsí ọṣẹ, aṣọ wa kò ní mọ́. Bo tilẹ wilẹ̀ jẹ́ pé àwọn aṣọ kan wà tí a kò bùkátà fún ọṣẹ, ṣùgbọ́n ọṣẹ náà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Èyí wá dálé lórí pé, yíyọ ní ǹkan tí a nílò bí a ṣe nílò rẹ̀ àti tí a nílò rẹ̀ fún. Ìgbà mìíràn wà tí a kò bùkátà fún ọṣẹ rárá. Ìgbà mìíràn sì wà tí jẹ pé à bùkátà ṣe. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì jù ń bẹ́ẹ̀ ni pé omi, a gbọdọ̀ rí omi ká tó lè fọ aṣọ. Nígbà ti a bá wa tí ṣètò omí taati ṣètò ọṣẹ táa fi fọ aṣọ. A bùkátà sí pé kí a wá ike. Yálá, a wà á lọ sí odò tá a máa kọ̀ bẹ́ àbí a fẹ́ ṣe tó rẹ̀ ní ilé. To ba jẹ́ pé ilé la ti fẹ́ ṣe tó rẹ̀, a wà àwọn ǹkan yìí jọ pé ike ókéré tán á nílò tó-- a ní lè ike ẹyọ kan àbí ike méjì. Ikan láti fi pọn omi, ìkan láti máa fi fọ aṣọ. Ìgbà mìíràn sì wà táa lè ní ike ẹyọ kan táa bá ṣe pé a ní omi ní ẹ̀gbẹ́. Bóyá omi èyí tó ń sàn àbí omi èyí tó ń yọ lẹ́nu ẹ̀rọ. Ní irú àwọn àsìkò báyìí, a kò bùkátà fún ike púpọ̀ láti fi fọ aṣọ wa. Lẹ́yìn náà, a wà á fi gbó-- táa bá ti gbo omi náà, a sa ọṣẹ sí inú, sí inú ike. A á fi ọṣẹ sí inú omi tí èyí tí ò ní pọ̀ jù, kó má ba à mọ́ ṣe bálabàla kí aṣọ wa lè baà mọ́. Nítorí tí ọṣẹ bá ti pọ̀ jù, a ni rí bí fọ aṣọ yìí mọ́. Ọṣẹ ní ìwọ̀nba, a fi fọ aṣọ náà. Ta bá ti wà fọ aṣọ náà to ba ti mọ. A bùu omí èyí tí o ni ní ọsẹ asi fi sìn aṣọ náà nù, ta lè fí sìn ọsẹ kúrò lára ibi aṣọ táa rí dájú pé ọṣẹ ti kún bẹ́ẹ̀ pátápátá.

Nígbà tí àlejò bá dé, oun tí èmi máa ń ṣe náà ni ipé àkọ́kọ́. Máa kí àlejò káàbọ̀, máa kí àlejò káàbọ̀, màá sì kọ́kọ́ ṣe àlejò yìí ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kùtù. Màá ní kó jókòó, ngbà tó bá jókòó tán, ngbà tí ó bá jókòó tán, màá wá fún un ní ohun àlejò bí omi, bí omi. Ni ẹ̀yìn ìgbà náà, a máa ṣẹ̀ṣẹ̀ yanjú n tí àlejò bá wá bá wá. Tó bá ṣe ípé èmi ni m-- mò ń rètí àlejò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó rọrùn láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Àmọ́ ngbà tí ó bá ṣe ípé àlejò yìí ló wá fúnra ara rẹ̀, àbí tí ó ní tí yálà o ti sọ fún mi tẹ́lẹ̀ àbí kò sọ fún mi tẹ́lẹ̀. Àlejò yìí ni ó bẹ̀rẹ̀ ohun tí ó bá wá. Ó sì jẹ ẹni tó wá kí mi ni. A ṣe ní àlejò, a sì kí pẹ̀lẹ́, a ṣe pẹ̀lẹ́. Lẹ́yìn náà, a máa wá àwọn oun tí a jọ máa fi ṣeré tí-- àbí tí ọ̀rọ̀ mi bá wà ta lè máa sọ. Yálà àwọn ọ̀rọ̀ èyí tó ti pẹ́, àwọn nǹkan tó ti pẹ́ láti fi dánu ara wa dùn. A sì ti fi kí ara wa, láti fi yé ara wa sí.

Àlejò, tí àlejò bá wá sí ọ̀dọ̀ mi ohun tó gbọ́dọ̀ rí ní agbègbè mi ó dá lórí bí èmi gangan bá ṣe rí ní àsìkò náà. Àkọ́kọ́, nígbà tí, nígbà tí àlejò bá wá sí ọ̀dọ̀ mi, ihun tí ó gbọdọ̀ rí ní a, ní agbègbè mi ni wípé ó gbọdọ̀ rí pé gbogbo àyíká ò mọ́ tónítóní bóyá ní inú ilé mi àbí ní ìta àbí àgbo àyíká ó gbọdọ̀ mọ tónítóní. Àsìkò tí àlejò lè wa mi wá, òun náà ni àwọn àsìkò tí èmi ò bá ní ǹkan kan tí mò ń ṣe. Yálà bíi ọwọ́ bí agogo méjì sí aago mẹ́rin àbí láti bí aago mẹ́rin sí aago mẹ́fà. Ihun tí bá ń jẹ mọ́ bí alẹ́, aago mẹ́fà àwọn bí agogo méjìlá. Àbí ní àárọ̀ kùtù àì, láti bí aago méje àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Èmi kò nífẹ̀ẹ́ sí àlejò nírú àwọn àsìkò náà. Ṣùgbọ́n tí ó bá ti jẹ́ bí àwọn àsìkò tí mo dáko hun bí agogo méjì, aago mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, àlejò lè wá tí a ó sì jọ jókòó. Tí ó bá jọ mọ̀ kí a jọ má sọ̀rọ̀, a jọ máa sọ̀rọ̀. Tí ó bá sì jọ mọ̀ pé kí n wá ohun tí ó mọ̀ fi ṣe ara rẹ̀ ní àlejò tí ó mọ̀ fi gbádùn ara rẹ̀ náà ni, màá gbìyànjú láti wá fún. Níwọn ìgbà tí ó bá ti wá sí àsìkò tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́ àbí tí mo ní nǹkan tí ó ṣe pàtàkì láti yà sí.

Ìṣẹ̀lẹ̀ tí ó máa ń kó gbogbo àdúgbò pọ̀ máa ń pọ̀ lórí oríṣìíríṣìí ọ̀nà. Àgàgà tó bá jẹ́ àwọn, àwọn, àwọn ọ̀dọ́, bá jẹ́ àwọn ọ̀dọ́ ni tó lè kó wọn pọ̀ opọ̀. Àkọ́kọ́ ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní àdúgbò. Àwọn ọ̀dọ́ máa ń gbìyànjú láti ṣètò ìfigagbága eré bọ́ọ̀lù afẹsẹ̀gbá ní àdúgbò láti fi jẹ́kí àkọ́kọ́ láti fi mọn ara wa sí, lẹ́lẹ́ẹ̀kejì láti fi dá inú ara èèyàn dùn, ẹlẹ́ẹ̀kẹta láti fi jẹ́kí ìfẹ́ kó tún bọ̀ wà láàrin gbogbo ará ìlú, a ará àdúgbò náà àti àwọn mìíràn tí wọ́n bá pé, láti wáá bá wọn gbá bọ́ọ̀lù ní irú àwọn àsìkò yìí íí máa ń jé nǹkan tí ó ní agbára púpọ̀, torí ó seése kí ìjà ó ṣẹlẹ̀, o sí ṣeéṣe kí àwọn nǹkan míì kó ṣẹlẹ̀, torí wípé ènìyàn yàtọ̀ sí ara wọn bí àwọn ènìyàn ṣe máa n bá ara wọn lò í máa n yàtọ̀ sí ara wọn, b'áwọn èèyàn sì ṣe máa ń ṣe maa n ṣe, í máa n yàtọ̀ sí ara wọn ní irú àwọn àsìkò yìí, ìfẹ́, súùrù àti ìwà pẹlẹ́ n ni ó dáa kí àwọn èèyàn máa lò kí gbogbo rẹ̀ kó lè lọ létólètó bó ṣe yẹ kó lọ. Náà àwọn ǹkan mìí máa wà wà tó jẹ́ wípé àwọn ǹkan mìí wà tó jẹ́ wípé, ẹ́, yàtọ̀ fún eré bọ́ọ̀lù bóyá bíi àjọ̀dún, àjọ̀dún láàárín àwọn ẹlẹgbẹ́ tí wọ́n jọ kórawọn jọ ní àdúgbò. Yàtọ̀ fún àjọ̀dún, ǹkan mìíràn ni tó máa ń kó àwọn èèyàn pọ̀ ni tí wọ́n bá ní ǹkan tó ṣe pàtàkì láti yanjú bóyá àbúrú kan ṣẹlẹ̀ ní àdúgbò náà wọ́n wáa ní láti yanjú rẹ̀, wọ́n ó o perawọn jọ fún ìpàdé, ìpàdé náà tún máa ń kó àwọn èèyàn papọ̀ ní àdúgbò. Tàbí tí èèyàn bá ní ǹkan àjọyọ̀, èèyàn kan ní àdúgbò bá ní ǹkan àjọyọ̀ kan láti ṣe, yálà ó bímọ, ó ń ṣe ìyàwó, ó ń sọmọ lọ́kọ̀ àbí èèyàn kan kú fún èèyàn kan ní àdúgbò náà, ó jẹ́ ǹkan tí ó lè fa kí wọ́n kórawọn jọ ní àdúgbò.